Bí mo ṣe kó, bí mo ṣe máa ń lo sèètò láti parí aáwọ̀ làárín àwọn àti ẹlẹgbẹ́ mi ni pé ṣáájú, n o kọ́kọ́ béèrè fún agbára Èmi mímọ́ kí n má ba à sì wí tàbí kí n má ba à sí ohunkóhun ṣe. Lẹ́yìn ìgbà náà tí mo bá ti fohun gbogbo lé ọlọ́run lọ́wọ́, ó máa ń rọ̀ mí lọ́rùn láti yanjú aáwọ̀ tàbí ìṣòro tó bá yọjú láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi. Ohun gbogbo ó sì lọ déédéé tá ó sì fi ìfẹ́ túká torí pé ọ̀rọ̀ Ọlọ́run la ó fi bẹ̀rẹ̀ ọ́un náà la ó sì parí rẹ̀ tí ó sì mú kí ohun gbogbo kí ó rọrùn torí pé Èmi mímọ́ o fún mi ní ọgbọ́n láti parí aáwọ̀ tàbí ìṣòro náà láárín àwọn ẹlẹgbẹ́ mi gbogbo.

Rárá, mo kò mọ àwòrán àyà torí kì í ṣe iṣẹ́ mi. Mo kò mọ bí wọ́n ṣe ń ṣe ya àwòrán. Ká pé mo mọ bí wọ́n ṣe ń ṣe ya àwòrán, n bá máa yà ṣùgbọ́n a kì í ṣe ọ̀nà mi torí pé n mò kọ́ bí wọ́n ṣe ń ya àwòrán. Lẹ́yìn tí inú handset, bí ènìyàn bá dúró láti ya ẹni tó dúró tàbí láti ya ẹni tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwòrán ó po èrò tàbí pé bóyá mo kọ iṣẹ́ rẹ̀. Rárá, mi ọ ko iṣẹ́ àwòrán yíya o.